Rárá o, n kò kí ń wọ ìbọ̀wọ́, nítorí pé kò sí nínú àṣà àti ìṣe orílẹ̀ èdè mi fún ènìyàn láti máa wọ ìbọ̀wọ́. Àfi àwọn ọmọ ìkókó tí a bá ṣẹ̀ṣẹ̀ bí nìkan la máa ń wọ ìbọ̀wọ́ fún ní ìgbà òtútù.

N kò kín n ṣe ẹni tó má n fi bẹ́ẹ̀ rin ìrìn àjò, nítorí náà n kò n fi ìgbà gbogbo ní ètò kankan bí àkópò fún ìrìn àjò. Ẹ̀ẹ̀kan kan náà ni mà n lọ sí ibi tó dàbí wípé ó jìn sí ọ̀dọ̀ omi. Tó bá sì di irú ìgbà yìí, n ó kàn mú kan tàbí méjì tí mo nílò láti lọ fún ìrìn àjò náà ni.

Rárá o, n kò fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí pé n kò ṣe ẹni tó gbàgbọ́ nínú ìsẹ̀mbáyé. Krìstíẹ́nì ni èmi ń ṣe, èmi a sì máa sin Ọlọ́run tó dá ọ̀run òun ayé. N kò kí ń ṣe ẹni tó ń lọ sí ilé ìsẹ̀mbáyé rárá.

Tẹ̀ríntọ̀yàyà ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Nítorí pé a mọ̀ pé ẹni tó wá bá ènìyàn rajà, ó fẹ́ràn ènìyàn ni. Nítorí náà, mo máa fi ìgbà gbogbo máa fi sùúrù tẹ̀ríntọ̀yàyà bá wọn sọ̀rọ̀ kí wọ́n ba lè túbọ̀ máa wá bá mi rajà síi.

Bẹ́ẹ̀ni, oúnjẹ tó lérò fún ìlera òun ni máa ń jẹ. Nítorí pé a mọ̀ pé ẹni tó bá jẹ ohun tí kò tọ̀ sínú ara rẹ̀ a máa ṣàìsàn ètò sì máa mú kí ènìyàn kó lọ rí dókítà ní ilé ìwòsàn. Nítorí náà, máa ń kíyèsi oúnjẹ tí mo máa ń jẹ. A jẹ́ èyí tó lérò fún ìlera mi nígbà gbogbo.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀. Níwọn ìgbà tí ó bá ti sí ẹ̀rọ tó ń mú inú ọkọ̀ tutù nínú ọkọ̀ náà àbí tí inú ọkọ̀ náà bá ń gbóná, màá ma fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ kí atẹ́gùn ó lè máa wọlé wá sínú ọkọ̀ kí oru kó má ba mú mi.

Gbogbo ìgbà tí fóònù mi bá ti dún, náà ni máa ń dáhùn fóònù ní ẹnú iṣẹ́. Nítorí pé iṣẹ́ ara mi, iṣẹ́ oníṣòwò kárakátà ni mò ń ṣe. Nítorí náà, gbogbo ìgbà tí fóònù mi bá ti dún, òun náà ni máa ń dáhùn fóònù mi, tí n ó sì jẹ́ ẹni tó ń pè mí.

Kò sí àṣà kan ní pàtó tí ẹbí mi máa ń ṣe. Nítorí pé onígbàgbọ́ ni wá, àwa gbàgbọ́ nínú ọ̀rọ̀ bíbélì. Nítorí náà, a o jẹ́ kí àṣà kankan kó dè wá mọ́lẹ̀. Gbogbo ohun tó bá ti tọ́ àti tó bá ti yẹ, òun la máa ń ṣe. A kò ń ṣe ẹni tó ń tẹ̀lé àṣà àti ìṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ ṣùgbọ́n kì í ṣe lójoojúmọ́. Kìkì ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday tí mo bá ń lọ sí ilé ìjọsìn tàbí ọjọ́ tí mo bá lòde bóyá a lọ síbi ìgbéyàwó tàbí bi ìkómọ tàbí òde kan ní pàtàkì kan tí mo fẹ́ lọ, òun ni màá ń lo ago ọwọ́

Rárá o, mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Nítorí pé èmi ò ń ṣe iṣẹ́ oníròyìn, bẹ́ẹ̀ ni mi ò ṣiṣẹ́ ní ilé iṣẹ́ oníròyìn. Nítorí náà, mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ rárá. Ojá kára kátà nìkan ni mo máa ń ṣe.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, bí wákàtí méjìlá ni màá fiń ṣiṣẹ́ ni màá fiń ṣiṣẹ́ ní ibi iṣẹ́ ní ojoojúmọ́. Àyàfi ìgbà tí mo bá ní òde lọ tín n ò tètè lọ sí ibi iṣẹ́ tàbí tí mo lọ tí mo tètè kúrò níbi iṣẹ́ mi nìkan ni. Bí ò ṣe bẹ́ẹ̀, wákàtí méjìlá ni màá ń lò lẹ́nu iṣẹ́.

Ní ìgbà èwe mi ni mo ti fẹ́ràn láti máa lọ sí etí òkun, pàápàá jùlọ ní gbogbo ìgbà tí a bá ń ṣe ayẹyẹ àjíǹde Krístì tàbí ní ìgbà Kérésì, a ó lọ èmi àti ẹbí mi sí etí òkun láti lọ jọ jókòó, jọ ṣeré, jọ gbátẹ́gùn etí òkun ní ìgbà náà tí mo sì kéré. Ṣùgbọ́n léyìí tí mo ti dàgbà yìí, ààyè atí màá lọ sí etí òkun kò sì fún mi púpọ̀

N kò kín ń ṣe ẹni tó máa ń wo ojú ibojú lójoojúmọ́ rárá. Níwọ̀n ìgbà tí mo bá ti wẹ̀, tí mo bá ti para, tí mo ti múra, tí mo ti wọ aṣọ ilé tí wún mi wọ̀, n kò ṣe ẹni tó máa ń sábà wo ojú ibojú àfi ẹ̀ẹ̀kọ̀kan. Bóyá tí n bá ń lọ sí òde pàtàkì tí mo múra, òun ni máa wo ojú ibojú.

Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì nítorí ìgbà tí ojú dùn mí tí mo lọ sí ilé ìwòsàn, dókítà jẹ́ kó di mímọ̀ fún mi wípé mo nílò láti máa lo gíláàsì láti lè fi ríran dáadáa àti láti lè máa fi kàwé dáadáa. Nítorí náà àti gbà yìí ni mo ti gba gíláàsì tí mo si ń lò o.

Rárá o, n kò béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ rí rárá, torípé n kò ń ṣe ẹni tó fẹ́ràn àti lọ máa béèrè ìrànwọ́ lọ́wọ́ àwọn ènìyàn. Mo gbàgbọ́ pé tí mo bá nílò ìrànlọ́wọ́ kí n gbàdúrà sọ́lọ́run. Ọlọ́run ti kára rẹ̀, a sì gbé ìrànwọ́ dìde fún mi.

N kò ń ṣe ẹni tó ń gba ìsinmi oúnjẹ ọ̀sán nítorí pé mi ò ṣiṣẹ́ lábẹ́ ènìyàn, bẹ́ẹ̀ni n ò sì ṣiṣẹ́ ìjọba. Iṣẹ́ ara mi ni mò ń ṣe, nítorí náà gbogbo ìgbà tó bá ti wù mí láti lọ jẹ oúnjẹ ọ̀sán ni ń ó jẹ́. Ìgbà tó bá sì wù mí ni ma padà sí ẹnu ìṣòwò mi.

Mo ní arákùnrin kan, èyí tó jẹ́ wípé a jọ ń lọ sí ilé ìjọsìn kan náà. Tó sì mọ bí a ṣe ń yanjú ìṣòro èyí tó rọ̀ mọ́ ẹ̀rọ ayárabíàṣá. Nítorí náà, gbogbo ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá mi tó bá nílò kí á tún ṣe tó bá ní ìṣòro kan, ń ó mú lọ bá arákùnrin náà, yóò sì bá mi yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi.

Ẹ̀rọ ayárabíàṣá àti iná mọ̀nàmọ́ná tí n ó máa fi tàn án ní ìgbà tí ó bá ṣe wípé ó fẹ́ kú. Àwọn wọ̀nyí jẹ́ ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi àti pàápàá kọ̀m̀pútà pẹ̀lú nítorí mo jẹ́ ẹni tó máa ń tẹ ìwé fún àwọn ènìyàn nígbà tí wọ́n bá nílò rẹ̀

Rárá o, n kò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá, nítorí pé n ò ṣe ẹni tó fẹ́ràn àti máa lọ sí ilé ìdárayá. Lẹ́nu kí n kúrò nínú ilé mi l'òwúrọ̀ kí n lọ sí ibi iṣẹ́, tí bá sì tí kúrò ní ibi iṣẹ́ mi bí i ìtajà mi, n ó padà wálé. N ò ń ṣe ẹni tó máa ń lọ sí ilé ìdárayá, nítorí náà n kò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá.

Ẹ̀rọ amóhùnmáwòrán, èyí tí ń ṣe tẹlifíṣàn, ó jẹ́ ìlànà ìpolówó kan tí mo fẹ́ràn jù nítorí pé a jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n rí ohun náà tí à ń polówó, wọ́n á sì mọ̀ àti lọ rà á.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀, nítorí pé n ò lọ sí ilé ẹ̀kọ́ lọ kọ́ iṣẹ́ bí a ti ń ka àwòrán ilẹ̀. Kìkì oníṣòwò lè mi, mo máa tà mo máa rà, nítorí náà n ò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ rárá.

Rárá o, n kò ń ṣe ẹni tó ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan náà ní pàtó. Níwòn ìgbà tí oúnjẹ yẹn bá ti jẹ́ jíjẹ líi orílẹ̀ èdè mi, n ó jẹ́ àyàfi tó bá jẹ́ oúnjẹ mìíràn tó ń ti orílẹ̀ èdè mìíràn wá èyí tí mi ò mọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n wípé káróúnjẹ ká jẹ́ n ò ní ìkórìíra sí.

Rárá o, èmi kì í ṣe ẹni tí kò jẹ ẹran. Èmi a máa jẹ ẹran ní ìgbà gbogbo tí ẹran bá wà ní àrọ́wọ́tò mi, èmi a máa jẹ ẹran, botiwu o rí.

Rárá o, ṣọdẹ kẹ̀. Èmi ò ṣọdẹ rí o nítorí pé obìnrin ni mí. A ò sì gbọ́ nínú ìtàn rí wí pé obìnrin ń ṣọdẹ. Ọkùnrin la ti gbọ́ wí pé wón máa ń ṣọdẹ. Nítorí náà èmi ò ṣọdẹ rí rárá.

Ohun tó máa ń fún mi ní ìtara àti ìwúrí ní ẹnu iṣẹ́, òun náà ni tí mo bá ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ tí wọ́n sì ń wá bá mi rajà, a máa mú inú mi dùn, a máa mú orí mi wú, wọn ó sì máa ṣe ètò bí wọ́n ti tẹ gbogbo àwọn oníbàárà mi lọ́rùn.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ní ìgbà tí mo bá dé ibùdókọ̀ tí mo fẹ́ wọ ọkọ̀, bí ọkọ̀ náà bá ń bọ̀ tí ò ṣe tán à ti dúró. Ẹ̀tọ́ mi ni láti júwọ́ sí awakọ̀ kí ó lè rí pé mo fẹ́ wọ ọkọ̀ rẹ̀, a sì dúró gbé mi.

Aago mẹ́fà wákàtí kẹfà ọjọ́, òun ni mo ṣètò agogo ìjí mi. Nítorí pé mo ní ọmọ tó ń lọ sí ilé ìwé ẹ̀kọ́ girama lọ́wọ́. Nítorí náà mo nílò láti jí ó pẹ́ jù agogo mẹ́fà ní òwúrọ̀ kùtù láti lè se oúnjẹ àti ṣe ìmúra bí ọmọ náà yóò ti lọ sí ilé ìwé.

Mo gbádùn láti máa jẹ oúnjẹ tó dára. Mo gbádùn láti máa lọ sóde ayẹyẹ ibi tó dára bíi ayẹyẹ ìgbéyàwó, bí a ń kọ́mọ bẹ́ẹ̀ mo sì tún gbádùn wípé kín wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àti ará mi. Ká jọ wa pọ̀, ká jọ máa ṣeré, ká jọ máa jíròrò.

Rárá o, n ò kí ń wọ ìborùn nitorí pé ẹ̀sìn mi kì í ṣe ẹ̀sìn tó nílò pé kí a máa wọ ìborùn. Mùsùlùmí ni a mọ̀ ní orílẹ̀ èdè te mi tí máa ń lo ìbòrùn ṣùgbọ́n kì í kí kí a fi fìlà borí nígbà tí a bá ń lọ ilé ìjọsìn òun nìkan ni máa ń ṣe.

Ní orílẹ̀ èdè mi, wọ́n a máa ṣe àwàdà wípé gbogbo ejò ni jíjẹ nítorí náà gbogbo èso òun lè mi fẹ́ràn láti máa jẹ. Níwọn ìgbà tí mo mọ ìpé èso lónírunrú ló ní ànfàní tó ń ṣe nínú àgọ ara, nítorí náà gbogbo èso lónírunrú èyíkéyìí tí ọwọ́ mi bá bà jíjẹ ni.

Omi ti mo máa ń mu lójoojúmọ́ a máa pọ̀ tó gíláàsì méjìlá, nítorí dókítà ti sọ wípé ó dára fún ènìyàn láti máa mu omi nígbà gbogbo àti lóòrèkóòrè kí ara kó má bà á gbẹ fún omi. Nítorí náà a máa, màá máa mutó gíláàsì méjìlá lójoojúmọ́

N kò mọ ìtumọ̀ ìbéèrè tí ẹ béèrè yìí. Kò yé mi rárá. Yorùbá yìí kò fi bẹ́ẹ̀ ní itumọ̀. Bí ẹ bá le túń béèrè kí ó le yé mi.

Rárá o, n kò ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi lọ́wọ́lọ́wọ́ yìí, ṣùgbọ́n ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti ní, tí mo sì ń ṣètò bí n ó ti rà á ní ìgbàkígbà tí n bá ti lówó lọ́wọ́

Nko ṣe ẹni tó máa ń tẹ̀lé àkókò láti jẹun, nítorí náà n ò ní àkókò kan ní pàtó tí mo máa ń jẹun alẹ́. Ni gbogbo ìgbà tí oúnjẹ bá ti wù mí jẹ, lẹ́yìn tí n bá ti délé lálẹ́ òní máa jẹun. Ìgbà mìíràn mo lè so oúnjẹ tán ṣùgbọ́n kébí kó máì tí ìpa mi, n ó dúró títí di ìgbà tí ebi bá pa mí láti jẹun, òun náà ni máa jẹun alẹ́.

Rárá o, n kò ní ọkọ̀. Bo tilẹ̀ jẹ́ wípé ọkọ̀ mi tó gbé mi sílé gẹ́gẹ́ bí aya, ó ti fìgbà kan ní ọkọ̀ rí. Ṣùgbọ́n èmi ti kálá ra àmi. N ò fìgbà kan ní ọkọ̀ rí. Ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà, èmi náà yóò ní ọkọ̀ tì témi.

Ọjà tí mò ń tà kì í ṣe èyí tó lè bàjẹ́ rárá bíi kárí ẹni tó fẹ́ tẹ ìwé lórí kọ̀m̀pútà, bií ìwé láti lọ bẹ̀bẹ̀ fún iṣẹ́, èléyii jẹ́ nínú àwọn nǹkan tí mò ń ṣe. Tàbí ẹni tó bá fẹ́ fi owó ránṣẹ́ sí ẹlòmíì tàbí tó bá fẹ́ gbowó jáde látinú ilé ìfowópamọ́ nínú báǹkì rẹ̀. Ó jẹ́ àwọn ọjà tí èmi máa ń ṣe. Nítorí náà, n kò ní ọjà èyí tó lè bàjẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti rí ìrìn-àjò lọ sí Benin Republic rí. Bẹ́ẹ̀ ni mo ti rín ìrìn-àjò láàárín orílẹ̀-èdè mi lọ sí, sí ìlú mìíràn tó wà nínú orílẹ̀-èdè mi.

Ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ wípé ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi, nítorí mo jẹ́ ẹni tó máa ń lo fóònù ẹ̀rọ ayárabíàṣá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti máa ṣe bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti láti bá àwọn ilé iṣẹ́ mìíràn sọ̀rọ̀. Nítorí náà gbogbo ìgbà ni máa ń sábà wo ímeèlì mi kí mo lè mọ̀ tí a bá rí ẹni tó fi ohun kan ránṣẹ́ sí mi lórí ímeèlì.

N kò kín rà èpò fún ọkọ̀ mi nítorí pé n kò tilẹ̀ ní ọkọ̀ tí mò ń wà rárá. Ni ìgbà tí mo bá ti ra ọkọ̀ títaara mi, n ó bẹ̀rẹ̀ sí ní má ra èpò sí i.

Ilé ìjọsìn ni ibìkan tí mo fẹ́ràn láti máa lòjù nítorí ó fún mi ní àǹfààní láti lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti láti lè gba àdúrà fún ara mi, fún ọkọ̀ mi àti fún àwọn ọmọ mi àti pàápàá fún orílẹ̀ èdè mi fún àlàáfíà. Nítorí náà, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn.

Ẹ́ẹ́kọọkan tí mo bá ní àǹfààní, òhun ni mo máa ń tẹ́tí gbó podcast. Ní kò ń ṣe ni tó máa ń yára lọ sórí ẹ̀rọ ayé bí àsálà tí lọ máa tẹ́tí gbó podcast rárá.

N ó máa rẹ́rìn nígbà tí inú mi bá dùn, tàbí tí a bá rí ẹni tó ṣe ohun ìwúrí fún mi, tàbí ẹni tó fún mi ní ǹkan, àbí ẹni tó ṣe ìwà tó dára tó mú inú mi dùn. N ó máa rẹ́rìn nítorí pé, pàápàá jùlọ ó dára láti máa rẹ́rìn fún ìlera wa.

Irú bàtà tí mò ń wọ̀ ó ní fi ṣe pẹ̀lú irú òde tí mò ń lọ. Bí mo bá ń lọ sí ilé iṣẹ́ mi, ilé ìtajà mi lójoojúmọ́, màá wọ bàtà tó pẹlẹbẹ nítorí pé mo nílò láti máa rìn. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mò ń lọ sí ilé ìjọsìn ni tàbí mò ń lọ sí òde àríyá bí ibi ìgbéyàwó tàbí ibi ìsọmọlórúkọ, wọn ó fẹ́ràn láti múra dáadáa. Irú àkókò yìí, màá wọ bàtà gíga kí n ba lè ga sókè kí n sì lè rẹwà.

Fóònù alágbèéká tí mò ń lò lórúkọ rẹ̀ ń jẹ́ Oppo, Oppo seventy eight A lórúkọ rẹ̀. Mo fẹ́ràn fóònù náà púpọ̀ nítorí pé ó máa ń yára láti le kọ̀nẹ́ẹ́tì ní tí mo bá ń bá ènìyàn sọ̀rọ̀ àbí tí mo bá wà lórí ẹ̀rọ Google tí mò ń wá èrèdí àwọn nǹkan jáde. Ó jẹ́ fóònù tí ó dára lọ́pọ̀lọpọ̀

Àwọ̀ mi ni mo fẹ́ràn jù. Mo jẹ́ ẹni tó wá láti ilé àwà aláwọ̀ dúdú. Mo sì fẹ́ràn àwọ̀ mi nítorí pé mo mọ rírì pé Ọlọ́run dá mi ní ènìyàn dúdú ó sì jẹ́ àwọ̀ èyí tí ó dára púpọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí pé èyí á fún mi láǹfààní láti lè jókòó kí n wà ní pẹ̀lẹ́ nínú ilé mi láti ṣe ìpàdé èyíkéyìí. Ó wù kó ṣe ìpàdé àdúrà ni o àbí ìpàdé àti fọ̀rọ̀jomi tó rọrùn níwọ̀n ìgbà tí mo bá lè wà nínú ilé mi tí mo jókòó tí ara mi balẹ̀. Èyí jẹ́ kí n fẹ́ran ìpàdé orí fóònù.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní àlàáfíà nítorí pé ní orílẹ̀-èdè mi àti ní agbègbè gbogbo ibi tí mo ń gbé àlàáfíà jọba níbẹ̀. Nítorí náà pẹ̀lú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ ni mo máa fi ń rìn ní orílẹ̀-èdè mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́ ní ìgbà tí ó bá wù mí, pàápàá jùlọ bí mo bá wà nínú ilé tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́, mo lè máa kọrin kẹ́lẹ́, kẹ́lẹ́. Bó sì tún wù mí, mo lè kọrin sókè. Ó ní fi ṣe pẹ̀lú ibi tí mo bá wà àti ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́wọ́

N kò ṣe ẹni tó máa ń yanbọ oúnjẹ kan, nítorí náà oúnjẹ èyíkéyìí tó bá wà ní àrọ́wọ́tó òun náà ni mo máa ń jẹ ní òwúrọ̀. Kò bá jẹ búrẹ́dì, bó ṣe ìrẹsì, bó sì ṣe ẹ̀wà, ó sì lẹ le jẹ òkèlè. Oúnjẹ èyíkéyìí èyí tó bá ti wà ní àrọ́wọ́tó níwọ̀n ìgbà tó bá ti jẹ́ oúnjẹ tó dára tí yóò sì wúlò fún àgọ́ ara mi, jíjẹ ni.